Pupo ọdún tí mo fẹ́ràn jù ní Kérésìmesì, torí gbogbo ohun kan máa ń dàbí túntùn ni. Gbogbo èèyàn máa wá, wọ́n máa ń wálé tó bá jẹ́ ìlú níná, gbogbo àwọn èèyàn, àwọn tí yàn tí rí, tipẹ́tipẹ́ wọ́n máa wálé, gbogbo àwọn ọ̀rẹ́ mi, gbogbo àwọn tí mo ti rí tipẹ́ tó máa wálé fún wọn láma lè sọ̀rọ̀

Àwọn tí mo fẹ́ràn lórí pizza ni bó ti ẹ̀ ń ṣe iṣẹ́ yẹn, mo máa láìkẹ́ tí ń bá ti ẹ rí lásán. Mo máa láìkẹ́, ṣùgbọ́n mi ò láìkẹ́, mi ò láìkẹ́ jíjẹ bọ̀ bó ṣe iṣẹ́ ni mo ṣe láìpẹ́ torí pé oríṣìíríṣìí ló wà nínú ẹ̀. Ṣùgbọ́n àwọn ọmọ láìkẹ́, èmi láì kẹ́ ẹ náà, mo lè bímọ, mi ò fẹ́ jíjẹ.

Mo máa ń fọ aṣọ mi lójoojúmọ́ tí mo bá ti dé láti ibi iṣẹ́ torí mi ò fẹ́ tí ọjọ́, ọjọ́ àbámẹ́ta mi kì í lọ síbi kankan. Àti tí mo bá kó aṣọ yẹn jọ láti ọjọ́, ọjọ́ ajé di ọjọ́ àbámẹ́ta, ó máa pọ̀ ju témi lọ. Só mo ma ń fọ aṣọ mi lójoojúmọ́ kí iṣẹ́ mi má bàá pọ̀ ju lọ́jọ́ àbámẹ́ta àti ọjọ́ ìsinmi.

Bẹ́ẹ̀ni o, mo fẹ́ràn wíwo àwọn ìràwọ̀ dáradára. Tó bá di pé alẹ́ báyìí, máa ká àwọn ọmọ jáde, a jókòó, a máa wo ìràwọ̀, bọ́ ṣeri, bọ́ ṣeri eléyi máa sọ pé "tèmi lelé, tèmi lelé i," a máa na ọwọ́ sí i, tèmi niyẹn o, èmi niyẹn o, èmi niyẹn o, bí mo ṣe tán dáadáa. So.